Bẹ́ẹ̀ni, èmi má a ń lọ sí ilé ìjọsìn. Mo máa ń lọ sí ilé ìjọsìn ní òrékòórè. Mo má ń lọ ní ojojúmọ́. Bẹ́ẹ̀ sì ni mo máa ń lọ ní gbogbo àsìkò. Èmi ń jẹ́ onígbàgbọ́ òdodo mùsùlùmí, tí ó jẹ́ wípé ìjọsìn wa, ẹ̀ márùn ún ni ní ojúmọ́. Ẹ̀ tí ẹ̀ márùn ún lójúmọ́ tí mo sọ, ó túmọ̀ sí ní pé, àkókò márùn ún ọ̀tọ̀ọ̀tọ̀, yìí ni a máa ń lọ se ìjọsìn. A máa ń lọ ní àárọ̀, níbi àgọ́ mẹ́fà tàbí kí àgọ́ mẹ́fà tó lu. A máa ń lọ ní ọ̀sán, láti ibi ọwọ́ àgọ́ kan sí àgọ́ méjì. A máa ń lọ ní ìrọ̀lẹ́, láti ibi àgọ́ mẹ́rin sí mẹ́rin àbọ̀. A sì máa ń lọ ní owó àṣálẹ́, níbi àgọ́ méje. Bákan náà, a máa ń lọ ní bíi àgọ́ mẹ́jọ láti se ìjọsìn fún Ọlọ́run Ọba. Àwọn àkókò wọ̀nyí jẹ́ àkókò tó ṣe pàtàkì, tí ó ṣe wípé ẹni tí ó bá péra rẹ̀ ní onígbàgbọ́ òdodo, ó gbọdọ̀ mójútó àwọn àkókò yìí. Àkókò márà wọ̀nyí, ó jẹ́ àkókò tó ṣe pàtàkì, tó ṣi pọn dandan fún ènìyàn láti gbe ṣe ìjọsìn fún Ọlọ́run Ọba. Tí ó bá wá ṣe ṣe wípé èèyàn pàdánù àkókò yìí, ìyẹn lè padà sàn lẹ́yìn ìgbà tí àsìkò rẹ̀ bá lọ. Boya èèyàn ní ìdíwọ́ kan méjì tí èèyàn ò ní nǹkan kan tí èèyàn lè ṣe sì ju pé kí èèyàn ó pàdánù àkókò náà lọ. So lẹ́yìn ìgbà tí ó bá lọ, èèyàn ní àǹfààní láti sàn padà. Níwọ́n ìgbà tó ṣe pé kì í ṣe ìfẹ́ inú ni èèyàn fi pàdánù àwọn àkókò náà.